Báwo ni mo ṣe má ń dá ohun fọ́ọ̀nù níbi iṣẹ́ gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́? Tóbá jẹ́ pé mò ń ṣiṣẹ́ lọ́wọ́, mi kì í lè gbé fọ́ọ̀nù ṣẹ́tí torí kó má ba dá ǹkan tí mò ń ṣe dúró àti pé ọwọ́ mi má ń dọ̀tí tí n bá wà lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ ni plumber. Ohun tí mo má ń ṣe ni pé mo má ń lo earbud tàbí earpiece, kí n lè fí gbọ́ ǹkan tẹ́nì náà bá ń sọ. Ohun tí mo sì má ń kọ́kọ́ sọ ni pé, “ṣe yíò yẹ wọ plumbing company? Hello, tá ni mò ń bá sọ̀rọ̀, báwo ni mo ṣe lè rán yín lọ́wọ́?”

Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn? Àìní, mi kò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Kódà ó jẹ́ ǹkan tó máa ń wù mí láti ṣe torí pé àkọ́kọ́ olórin ni mí ní ṣọ́ọ̀ṣì nílé ìjọsìn. Mo máa ń kọrin dáadáa. Èyí ti wá fún mi ní oore ọ̀fẹ́, ó ti fún mi ní Ó ti jẹ́ kí n mọ̀ bá ṣe ń kọjú àwọn ènìyàn, bá ṣe ń dúró sí iwájú àwọn ènìyàn sọ̀rọ̀ torí mo máa ń kọrin níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, mo n lùlù níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nítorí ìdí èyí, kì í bà mí lẹ́rù, kì í ro mí lára, kì í sì tì mí lójú láti dúró sí iwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti sọ̀rọ̀. Ó ti wá mọ́ mi lára débi pé ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe.

Ṣé mo mọ bí wọ́n ti ń ran, tí wọ́n ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? À, ǹkan tí mo rò pé lè túnmọ̀ sí ni wípé ṣé mo mọ bí wọ́n ti ń ṣe ìrànlọ́wọ́ fún ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ bá pàdé àbí ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ mọ tí mo kàn bá pàdé lọ́nà. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe dáadáa. Kódà mo ti ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo lè máa jáde, tí mò ń bọ̀ láti ibìkan àbí tí mò ń jáde tí ènìyàn kàn wa bá mi. À, bọ̀dá ẹjọ́, ebi ló ń pa mí. Àbí bọ̀dá ẹjọ́, ẹ́, owó mọ́tò mi ò pé, mo sì ń lọ ibìkan. Mo máa ń ṣe dáadáa bó bá wà lọ́wọ́ mi tí mo mọ̀ pé ò ní pa ìrìnàjò mi lára. Mo máa ń ṣe, mo máa ń ṣe ìrànlọ́wọ́ dáadáa, dáadáa mo máa ń ṣe. Ẹni tí mi ò mọ rí, mo ṣe.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni pé, eh, ígba tó ti jẹ́ pé kíì ṣe nǹkan tí mo, tí mo, ẹ́ rò tẹ́lẹ̀ àbí tí mo, tí mo mọ̀ tẹ́lẹ̀. Ni pé, eh, òwe Yorùbá kan ni mo máa ń tẹ̀lé. Pé bí iṣẹ́ bá dé àbí ta bá dé ibi iṣẹ́, a ṣe ni. Nítorí ìdí èyí mi kò ní pàtó ìgbáradì kankan tí mo fẹ́ ṣe. Ó bá ti dé, ó ti dé náà ni. Bo bá ti yá, ó ti yá náà ni.

Èdè wo ni mo fẹ́ kọ́? Èdè tó wù mí kí n kọ́ ni èdè French àbí Spanish. Àń lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà lọ́wọ́ mi tí mò ń ṣe tí ò jẹ́ kí n rá yè rẹ̀, torí kódà mi ò lè sọ pé owó ni ò jẹ́ kí n ṣe, torí mo mọ̀ pé àǹfàní ti wà lórí Íńtánẹ́ẹ̀tì láti kọ́ gbogbo nǹkan tó bá fẹ́ kọ́ lóríṣìíríṣìí, àǹfàní ti pọ̀ púpọ̀ ìà burata. Bo bá ṣe fẹ́ sí i, à mi ni sọ pé owó ni ó fà á tí mo ṣe lè kọ́, àìsà kò kò, àìsà kò kò ló fà á tí mi ṣe ti bẹ̀rẹ̀ sí ní kọ́, àti pé ìgbáradì fún irú nǹkan bẹ́ẹ̀

Kí ni mo máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Ǹkan tí mo máa ń sábà ṣe nígbà tí ọjọ́ bá rọ̀ ni pé tí mo bá ti lọ ibi iṣẹ́ láàárọ̀, tí mo ti parí iṣẹ́ mi tí mo ti, tí mo ti ń bọ̀ nílé, mo máa ra nǹkan tí màá jẹ dání. Mo máa ń ṣe gbogbo nǹkan tí mo bá ní rí ṣe ní agbègbè mi. Máa ti ra dání, máa ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe. Tí màá sì ti dé ilé, màá sanra. Lọ́jọ́rọ̀, màá sanra. Màá ti dáná kí n tó sanra. Tí mo bá ti sanra tán, màá tan fíìmù, màá máa wo fíìmù, màá jẹun títí dìgbà tí oorun máa fi kùn mí. Èmi kì í ṣe ẹni tó fẹ́ràn ká mọ ọ̀rìn káàkiri tàbí ká mọ̀ lọ láti ibì kan sí ibì kan tí ó ṣe pé mo ní nǹkan pàtàkì tí mo fẹ́ lọ ṣe. Èmi kì í sábà rìn kiri. Ó wù mí, mo sì nífẹ̀ẹ́ sí kí n lọ látàárọ̀ kí n dé kí n sì wà nínú ilé mi. Bí mi bá níbi tí mò ń lọ lójúmọ́ kan gan, inú ilé máa wà.

Ṣé mo ti lé ẹnìkan kúrò ní ẹnu iṣẹ́ rí? Àbí ṣé mo ti lé ẹnìkan kúrò ní ibi iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti lé èèyàn kúrò lẹ́nu iṣẹ́ rí. Ìgbà tí mo gba ṣẹ́, mo sì gba bí àwọn máárùn pé kí wọ́n máa ràn mí lọ́wọ́ kí iṣẹ́ náà lè tètè parí. Ìkan nínú wọn nígbà ta bá ṣẹ́ di bí ọwọ́ ọ̀sán, ó sì lọ sí ẹ̀yìnkùlé. Ó lọ sùn, kò mọ̀ pé mo máa ṣà kíyèsì. Ìgbà tó wá ṣà tó lè tó ṣe díẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní wò pé à pé ó kẹ́ni kan. Ọkàn mi kan ni kí n lọ sí ẹ̀yìnkùlé kí n lọ wò ó. Mo ṣe lọ sí ẹ̀yìnkùlé tí mo lọ wò tí mo bá pé ọ́ ń sùn. Táwà iyóku sì ń ṣiṣẹ́, bàbá sì parí iṣẹ́ ojúmọ́, yóò gbowó. Mo ṣe wò pé arákùnrin, óyá, wa máa lọlé, lọ sun, òórùn iyókú tó fẹ́ sùn yẹn ló máa sùn nílé. Pé ó lè máa ká wà yó ku lè máa ṣiṣẹ́ kí iwọ́ máa sùn, torí pé ta bá parí iṣẹ́ wa gbowó. Mo sì ra fún ní wọ́n bá owó pé kó máa lọ lé. Èyí kì í ṣe àkọ́kọ́, kódà kì í ṣe ẹlẹ́ẹ̀kejì. Tòrí ẹ, tí mo bá fẹ́ kó àwọn èèyàn lọ ṣiṣẹ́, máa wo àwọn à, àwọn à tó lákíkán jù, àwọn tí, tí ó ṣiṣẹ́ mi bí wọ́n ṣe ṣiṣẹ́ ara wọn. Lo máa ń wò mi kí n kó lọ ibi iṣẹ́. Tọkàn mi ó balẹ̀, tó jẹ́ pé mo lè fi wọ́n lẹ̀sẹ̀ nu iṣẹ́ gan kí n lọ ṣe nǹkan mi. Màá mọ̀ pé kò ṣe pé wọ́n máa máa ṣeré, tàbí wọ́n máa máa sùn.

Báwo ni ìwà ìṣòwò mi ṣe rí? Hmm, ìwà ìṣòwò mi ó da ó sì gúnrégé. Àmọ́ mo ṣi ń wá bí mo ṣe lè tún ṣe àtúnṣe tí ó tún dáa jù bó ṣe wà lọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni, ìwà ìṣòwò mi dá ó gúnrégé àmọ́ mo ṣe tún ní àwọn àtúnṣe kan kan tí mo fẹ́ ṣe lórí rẹ̀ de bíi pé, ẹ́ àwọn oníbàárà mi ò ní ní nǹkan kan tan fe, tí ó bá wọn nú jẹ lórí iṣẹ́ tí wọ́n bá gbé fún mi. Kò ní sí pé inú wọn oni dùn lórí iṣẹ́ kankan tọ́n bá gbé fún mi. Ìdí nìyi tí mo ṣe ń wà túnṣe lórí àwọn nǹkan kan bí i lórí ìgbà tó yẹ kí n lọ ibi iṣẹ́ àbí ìgbà tó yẹ kí n dé ibi iṣẹ́ àti lórí àdéhùn pe, adehun tí mo ṣe pẹ̀lú oníbàárà mi pé màá parí iṣẹ́ yín láàárín ọjọ́ báìbái àbí láàárín ọ̀sẹ̀ báìbái àbí láàárín oṣù báìbái màá parí iṣẹ́ yín kó sì rí bẹ́ẹ̀ kó gúnrégé. Àwọn àtúnṣe tí mo fẹ́ ṣe oun gangan leleyi.

Ṣé mo ti lu etí mi láíláí? Mi ò ṣe rí, mi ò de ní ṣe tí má fi jáde láyé. Mi ò kí ń ṣe obìnrin. Ẹ̀kọ́ tán ṣi kọ mí láti inú ilé tí mo ti jáde wá lọ́tọ̀ọ̀dọ̀ àwọn òbí mi. Kò fààyè gbá pé kọ́kùnrin lu etí, kọ́kùnrin máa di irun, kọ́kùnrin máa ya tattoo sára. Èmi ò nífẹ̀ẹ́ sí ra, àwọn òbí mi ò nífẹ̀ẹ́ sí, mi ò le ṣe, kì í ṣe nǹkan tí mo mọ̀ ọ́n. Mi ò rìn lé ńlá ní ìlànà rẹ̀. Ìgbàgbọ́ mi ò fààyè gbá. Èmi gẹ́gẹ́ bí ẹni kan náà, mi ò kí ń ṣe ẹni tó lè ṣe irú ẹ torí pé kí ni? Mo mọ̀ mọ ẹni tí mò ń ṣe, wọ́n kọ́ mi, mo sì túnra mi kọ́. Mo mọ̀ orilẹ́ tí mo ti jáde, mo mọ ibi tí mò ń bọ̀, mo sì mọ ibi tí mò ń lọ. Nítorí ìdí èyí, èmi kì í ṣe ẹni tó lè lu etí tàbí tó lè di irun tàbí tó lè ya tattoo sára. Mo gba àwọn ohun kan bẹ́ẹ̀ ìwà erí, ìwà ìbàjẹ́, òun ni mo ka Ògún.

Nígbà wo ni mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Àbí nígbà wo ni mo rìnrìn àjò fún isẹ́ kẹ́yìn? Àà, mo ṣi lọ ní bí i ọ̀sẹ̀ mẹ́ta kan sẹ́yìn. Torí gẹ́gẹ́ bí oníṣẹ́ owó plumber, ekó, ekó ni mò ń gbé. Mo sì ní láti lọ sí ìlú Ìbàdàn láti lọ wo iṣẹ́ kan àti láti lọ ṣiṣẹ́ náà bí i ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Ó máa ń wù mí kí n máa lọ ṣiṣẹ́ ní ibi tó bá ti ẹ tun jìnà ṣágbégbé mi torí pé mo láìkì kí n máa rìnrìn àjò, mo láìkì, mo fẹ́ràn kí n máa rìnrìn àjò àti pé a tún jẹ́ kí n mọ ibo mi yàtọ̀ sí ibi tí mò ń gbé. Mà lèe àwọn èèyàn tó ń gbé bẹ, ìwà wọn, ìṣe wọn, àṣà wọn, àà, gbogbo ìyàtọ̀ tó wà láàrin ìlú náà àti ibi tí mo ti ń bọ̀ ó máa ń wù mí, máa nífẹ̀ẹ́ sí i.

Ṣé mo mọ̀ bí a tí ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a tí ń dáná, mo mọ̀ bí a tí ń se oríṣiríṣi oúnjẹ. Látorí ìrẹsì, ẹ̀wà, iṣu, èé, ògì pípò, màmàlá rírò, sẹ̀mọ rírò, ẹ̀bà títẹ̀, iyán gígún, jọ̀lọ́fù ráìsì sísè, fried rice sísè, ata díndín, ọbẹ̀ sísè. Ṣáṣá ni a fi ǹkan tí a ò bá kí ń jẹ nílẹ̀ Yorùbá ni mo lè sọ pé mi ò mọ̀ sí. Àmọ́ ǹkan tí à ń jẹ nílẹ̀ Yorùbá tí èmi ń jẹ o, ǹkan tí mò ń jẹ, àwọn oúnjẹ tí mò ń jẹ kò sílé tí mi ò lè sé ni bẹ̀. Kódà mo lè ṣe, èèò, mo lè ṣe meat pie, mo lè dín àkàrà, mo lè dín pancake, mo lè dín buns, mo lè dín puff puff, mo lè dín ṣíńṣíń. Bẹ́ẹ̀ ni, mo lè ṣe peanut oríṣiríṣi, oríṣiríṣi ni mo lè ṣe.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi? Àwọn ǹkan èlò tó ṣe pàtàkì jù tàbí àwọn irinṣẹ́ tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí plumber, òun nii gum, tape rule, saw, ahh, wrench, àwọn ǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó bá mú dání, hammer àti chisel bẹ́ẹ̀ni, àwọn ǹkan mẹ́fẹ̀fà ẹ́ tó o bá mú dání, kódà láì mú ǹkan míi dání, wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lo máa lè ṣe pẹ̀lú irinṣẹ́ mẹ́fẹ̀fa tóo mú dání gẹ́gẹ́ bí plumber tóo mú saw dání, tóo mú gum dání, tóo mú tape rule dání, tóo mú hammer àti chisel dání, tó dẹ̀ mú wrench dání, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òun ló máa ṣe gẹ́gẹ́ bí plumber.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Àaa, ètò ìdárayá mi ò, kò múnádóko jàre. Ẹ̀ẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń ṣeré ìdárayá. Bí i bóyá mo fẹ́ dára mi inú dùn, mo fẹ́ ṣeré jáde, èmi kì í sábà ṣe. Ẹ̀ Àmọ́ lóòótọ́ náà, ò ó owó ni, ni iwúrí ohun gbogbo. Owó ni ń wú ni lórí. Tówo bá wà lọ́wọ́ mi, mo mọ bí ti mo le ṣeré jáde lọ. Mo mọ bí ti mo ti le lọ ṣe ìdárayá, tí mo ti le lọ dára mi inú dùn. Àmọ́ torí pé owó ò fi bẹ́ẹ̀ pọ̀, kì í jẹ́, kì í ṣe nǹkan tó jẹ́ kí n má lè ṣe púpọ̀ púpọ̀ jù bẹ́ẹ̀

Ṣe mo fẹ́ràn láti má a lo ẹ̀rọ ìgbésókè, èyí tí àwọn oyìnbó ń pè ní lift. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀ dáadáa. A maa wù mí láti má a wọ̀, láti má a wọnú rẹ̀. Àmọ́ èmi kì í ṣe alákọ̀wé, mi ò ṣíṣe ọ́fíìsì, ìṣe ọwọ́ ni iṣẹ́ mi. Nítorí náà nkò fi bẹ́ẹ̀ láǹfààní láti má a wọ àfi ẹ̀ẹ̀ko kan, bóyá ẹ̀ẹ̀kan láàrin ọdún kan àbi eeméjì láàrin ọdún kan tí mo bá kàn fẹ́ lọ wo. Bóyá ẹni kan, bóyá ẹ̀gbọ́n mi ní ibi iṣẹ́ rẹ̀ tó sì jìnnà sí ibi temi n gbé, ìyànú pàjá sì VI, Victoria Island ó jìnnà dáadáa. Torí Victoria Island ni wà á ti rí oríṣìíríṣìí ibi iṣẹ́, àwọn ibi iṣẹ́ tó tóbi dáadáa. Ibẹ̀ ni wà á ti rí àwọn ibi iṣẹ́ oríṣìíríṣìí ti won ti ń lo ẹ̀rọ ìgbésókè, èyí tí àwọn òyìnbó ń pè ni lift.

Báwo ni mo ṣe má ń ṣètò owó iṣẹ́, à gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ tí mo láhun oríṣìíríṣìí ǹkan tó ń bá mi ṣíṣẹ́. Bí mo ṣe má ń ṣètò owó iṣẹ́ ni pé àwọn ọmọ kéékèèké lè wà láàárín wa, àgbàlagbà lè wà láàárín wa, àmọ́ bó bá ṣe mọṣẹ́ sí, náà ni wà á ṣe gbówó sí. Bẹ́ẹ̀ ni bó bá ṣe mọṣẹ́ ṣe sí, ni wà á ṣe gbówó sí. Ẹ̀ gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ àti iṣẹ́ òjọ́, iṣẹ́ òjọ́ kan fún ẹlòmíì o lè gba ten thousand, ẹgbẹ̀rún mẹ́wàá. Iṣẹ́ òjọ́ ẹlòmíì o lè jẹ́ five thousand àbí six thousand, ẹgbẹ̀rún márùn ún ṣẹ́ ẹgbẹ̀rún mẹ́fà. O ó ní láti ṣe pẹ̀lú bó bá ṣe mọṣẹ́ ṣe sí, bẹ́ẹ̀ ni ni màá ṣe san owó fún ẹ sí.

Ṣé mo má ń ṣe àtúnlò nǹkan? Bẹ́ẹ̀ni, mo má ń ṣàtúnlò nǹkan dáadáa bí i àwọn ike, omi ike táwọn òyìnbó ń pè ní table water. Tí mo bá ra table water mi kì í sábà sọké rẹ̀ nu. Tàbí tí n bá ra plastic mineral, mi kì í sọ iké ẹ̀ nu. Mo lè fi rọ epo, kì n fi rọ òróró. Àwọn nǹkan náà sì tún máa ń sáà jọ tí wọ́n máa ń tún tà. Ní ìdí èyí mi kì í sọ́nú má a tọ́jú wọn ni. Tàbí àwọn ọ̀rá that's nylon bag táa fi ń ra nǹkan ní supermarket tí n bá fi ń rajà wálé mi kì í sọ́nú má a tọ́jú wọn ni. Nítorí pé mo ṣì lè tún wọn lò nígbà míràn.

Nígbà wo ni mo kẹ́yìn sunkún? Túnmọ̀ sí pé nígbà wo ni mo sunkún kẹ́yìn? Hmm. Kódà mo se sunkún ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí mo rántí àwọn nǹkan kan. Kì í ṣe pé ìgbà tó bá nà yàn tàbí tí èèyàn bá a ṣe aláìsí ni èèyàn má n sunkún. O lè rántí nǹkan kan kó bẹ̀rẹ̀ sí ní sunkún. Kódà nǹkan re, nǹkan rere, nǹkan gidi ó lè ṣẹlẹ̀ sí ẹ tó máa pa ẹ lẹ́kún, yen là ń pè ní ẹkún ayọ̀. Èmi sì mo se sunkún lọ́sẹ̀ tó kọjá lórí àwọn nǹkan kan tí mo rántí, àwọn nǹkan tó bá mi nu jẹ sẹ́yìn, àwọn nǹkan kan tí, tó yẹ kó ti ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ tó n dùn mí lọ́kàn. Mo se sunkún lórí rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ìgbà tí mo rántí.

Ṣé mo fẹ́ràn yí yàwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yí yàwòrán. Ó sì jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí ìgbà tí mo wà ní kékeré. Torí pé tí mo bá yàwòrán báyìí, àwọn èèyàn a máa ríi, má sì máa a wo pé à, ǹkan tó ya yìí, ó sì dára púpọ̀ o. Àwọn èèyàn a máa, won máa ń fún mi, wọ́n a máa ń fún mi lórí yìí nígbà náà. Àmọ́ ìgbà tí mi ò tí ṣee mọ́, ó ti ń kúrò lọ́wọ́. Kì í sì ṣe pé mi ò mọ àwòrán yà mọ́ o. Torí pé kò lè tán lára ọmọ ọba kó máa ku dàńsàkí. Mo sì mọ̀ ọ́n ṣe, àmọ́ kò dán mọ́rán mọ́ bíi t'àtijọ́. Torí ǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni. Gbogbo ǹkan tó bá ti ní láti ṣe pé a ń yàwòrán, creativity, artwork, eh visual art, ǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa ni. Creative art, ǹkan tí mò ń ṣe dáadáa ni.

Ṣé mo máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́. Èèyàn ò gbọdọ̀ máa ṣiṣẹ́ kó máa fọ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Mo máa ń pa owó pamọ̀ dáadáa. Tí mo bá ṣiṣẹ́ tí mo bá rọ́ owó, ká ní sọ pé mo rí ten thousand, màá tọ́jú four thousand. Tí mo bá rí twenty thousand, màá tọ́jú bíi ten thousand. Or ju bẹ́ẹ̀ lọ. Mo máa ń pa, máa ń tọ́jú owó dáadáa torí ọjọ́ ìdágírì tí ò ní sí nǹkan kan àbí tí nǹkan kan máa ṣẹlẹ̀ tí èèyàn nílò owó fún. Ó ni mo ṣe máa ń tọ́jú owó pamọ́

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Ígbà wo ni mo máa ra epo fún ọkọ̀ mi? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò tí ì lọ́kọ̀. Kò sí sí ẹni tí ó wù láti lọ́kọ̀. Ó wù mí kí ni ọkọ̀ àmọ́ mo tí lágbára láti ra kan àmọ́ mo mọ̀ pé kódùn yi tó parí, èmi náà wà lára àwọn tó lọ́kọ̀ ọkọ̀ tó tó múyàn gan. Kódùn yi tó parí èmi náà ó lọ́kọ̀ tèmi.

Ṣe mo ni aṣọ wíwẹ̀, iyẹn tówẹ̀lì? Bẹ́ẹ̀ni, mo ni, mo ní oríṣi mẹ́ta. Mo ní funfun kan, mo ní pupa kan, mo sì ní aláwọ̀ búlúù kan. Bẹ́ẹ̀ni, oríṣi mẹ́ta ni mo ní. Ni tówẹ̀lì o, tí mo má ń fi ń wẹ̀ tí n ba ti wẹ̀ tán, tí mo fi ń n'ura tí n ba ti wẹ̀ tán. Oríṣi mẹ́ta ni mo ní. Àmọ́ ọ̀kan ti ìkan ti ń gbó, ó sì ti ń ya. Mo ti wáa pa, mo ti pa yẹn ti.

Nígbà wo ni mo kọ̀ín lọ rí dekítà? Iyen n túnmọ̀ sí pé nígbà wo ni mo lọ rí dókítà kányìn. Ìgbà tí mo lọ rí dókítà kányìn ni ọdún tó kọjá, ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n. Nígbà táyà ń dùn mí, mo nílò láti lọ ṣe àwọn àyẹ̀wò kan, òun ni mo fi lọ rí dókítà. Eeh, mo kì í sábà sáré, mi kì í sábà ṣàìsàn, mi kì í sábà ṣàìsàn, àmọ́ ẹ̀ẹ̀kọ̀kan tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, mo máa ń lọ rí dókítà. Àmọ́ ọdún tó kọjá ni mo lọ rí dókítà gbẹ̀yìn.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Iyen mean pé báwo ni mo ṣe máa ń bọ ọwọ́ àwọn ènìyàn. Hhm a máa ń bọ ọwọ́ náà ni. Àmọ́ ọwọ́ bíbá tún pe oríṣìíríṣìí síra wọn. Tó bá jẹ́ ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ta ti pẹ́, o ní bá ṣe máa ń bọ ọwọ́ ara wa, ta tún fi àṣà síi, a tún fara oríṣìíríṣìí síi. Àmọ́ tó bá jẹ́ àwọn oníbàárà, a kàn bọ ọwọ́, ẹ́ẹ́, pẹ̀lú, ẹ́ẹ́ respect bẹ́ẹ̀ ni la fi ń bọ ọwọ́. Tó bá jẹ́ customer tó jẹ́ oníbàárà tàbí tó bá kàn jẹ́ ẹnìkan tí mo kàn mọ̀, a bọ ọwọ́ náà ni.

Ṣe mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù, ìpàdé lórí Zoom, ìpàdé lórí WhatsApp call, ìpàdé lóríṣírìṣí, ẹ, lórí, lóríṣírìṣí, ta fi ń ṣe emí seminar. Emíí o le jẹ́ bí ìpàdé. Pẹ̀lú oníbàárà tí mo nílò láti ṣe àlàyé àwọn nǹkan kan fún. Ẹ, oríṣiríṣi ìpàdé òùn ni mò máa ń ní lórí fóònù tí mo sì, tó sì tẹ́ mi lọ́rùn, tí mo nífẹ̀ẹ́ sí.

Ṣé mo máa na ara mi? Báwo mo ṣe fẹ́ na ara mi? Kò possible. Kò sí bí mo yẹ fẹ́ na ara mi. Kò sí bí mo yẹ fẹ́ na ara mi o. Kò ti è. Mi, mi, mi mọ̀ o. Ṣé ó ṣe ṣíṣá kí ẹ̀yàn na ara rẹ̀, àbí? Bọ̀ọ̀, ní tèmi o, kò sí bí mo ṣe fẹ́ na ara mi o, torí pé èmi o kín na ara mi. Èmi o wá mọ tẹ́loo mi o.

Ṣé mo máà ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo máà ń ṣiṣẹ́ láti ilé. Èyí táwọn òyìnbó ń pè ní remote job. Mo máà ń ṣiṣẹ́ láti ilé dáadáa, ìgbà o ti jẹ́ pé àwọn nǹkan tí mo fẹ́ ṣe lórí fóònù ni mo ti máà ń ṣe wọ́n. Nítorí ìdí èyí, mo máà ń ṣiṣẹ́ láti ilé. Tí ó bá ti jẹ́ nǹkan tí mò lè ṣe, àwọn nǹkan tí mò lè ṣe lórí fóònù ni, tí ó ń ṣe pé, ẹ́, nǹkan tí mo fẹ́ lọ ṣe níta, bẹ́ẹ̀ ni mo máà ń ṣiṣẹ́ láti ilé dáadáa.

Ṣé mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè iyẹn táwọn òyìnbó ń pè ní lift. Bẹ́ẹ̀ni, m máa bá èèyàn sọ̀rọ̀ nínú lift. Bí ó tiẹ́ ti lẹ̀ jẹ́ pé kò ṣe déédéé, kì í ṣe gbogbo ìgbà ni mo ń láǹfààní àti wọ inú lift Ni mo wọ inú ẹ̀rọ ìgbésókè. Àmọ́ ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá láǹfààní àti wọ inú rẹ̀ tí kì í ṣìṣẹ mi nìkan ni mo wà nínú rẹ̀. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀.